Mo máa ń gbé àpò ẹ̀yìn. Nígbà tí bá ní àwọn nǹkan tí mi ò lè kó, mi ò bá lè kó lọ́wọ́, gbogbo ẹ̀ ni máa fi sí àpò ẹ̀yìn pátápátá. Ìdí nìyí tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń fi ń lo àpò ẹ̀yin nítorí wípé won o le ko nkan to ba wa ni tan ba fe ko jáde won o le ko si owo tan. Àti ní wípé bí o ò bá fẹ́ kí àwọn ènìyàn ri nǹkan tí ó wà lọ́wọ́ rẹ, àpò ẹyin dára púpọ̀. Kó ba lè tọ́jú nǹkan tó ò bá fẹ́ kí ojú rí.

Ojú ẹni tí mo mọ dáadáa ni ojú ìyá mi. Àti ìgbà kékeré ni mo ti ń wo ojú wọn. Bí mo ṣe jáde láti ìdí wọn sí ilé ayé, náà ni mo ti ń wo ojú wọn. To bá ti fẹ́ fún mi ní ọmú, màá wo ojú wọn. Títí dìgbà yìí tí mo dàgbà tó yìí. Ikọ̀yín sí wọn, mo mọ dáadáa. Tí n bá rí wọn, tí wọ́n bá yọ sí mi nínú òkùnkùn, mo mọ mo lè dá ojú wọn mọ̀. Mo mọ bí ẹyin ojú wọn ṣe rí, mo mọ bí imú wọn ṣe rí, mo mọ bí ẹnu wọn ṣe rí, mo mọ bí etí wọn ṣe rí, mo mọ bí eyín wọn ṣe rí. Bí mo ṣe mọ ìyá tó bí mi lọ́mọ sí niyen.

Ìsinmi ọ̀sán tí àwọn olóyìnbo ń pè ní nap, ó dára púpọ̀ nítorí wípé tí èèyàn bá ti lo orí ẹ ju ní ọ̀sán nígbà mìíràn, ọpọlọ ò kí fẹ́ ṣiṣẹ́ bíi títẹ́lẹ̀ mọ. Ìgbà yìí ni èèyàn gbọ́dọ̀ mọ̀ wípé ó ti tó láti ní ìsinmi ọ̀sán. Bo jẹ́ gẹ́ bí tó bá wà ní ibi iṣẹ́ ni, ìgbà tó bá ní o lọ jẹun sáré jẹun, kó sáré forí lé orí tábìlì rẹ. Tó bá ti tó àsìkò láti ṣiṣẹ́ padà, èèyàn á rí pé gbogbo nǹkan ti èèyàn ò lè ṣe tẹ́lẹ̀, èyí tó ń dàrú mọ́ èèyàn lójú tí ọpọlọ ò gbé mọ́, á bẹ̀rẹ̀ sí ní jí pípé. Éeyan a ríi pé èèyàn ń sẹ é pẹ̀lú ìrọ̀rùn. Ìdí nìyí tí ìsinmi ọ̀sán dàra nìyẹn.

Àwọn ọmọdé iilé mi, wọ́n máa ń fi fóònù ṣeré àmọ́ èmi ò ní nǹkan tí wọ́n lè fi ṣeré lórí fóònù tèmi. Ilé ayé ti ṣe ju k'éyàn áa fi fóònù sílẹ̀ nítorí wípé fóònù ti jẹ́ nǹkan tí ó wọ́n ní òde òní. Ọ́ bá sì là á mọ́ lẹ̀, èmi ò ní owó tí ń fi rà míì. Ìdí nìyí tí mi ì kìí fún àwọn ọmọdé ní fóònù mi láti fi ṣeré. Àmọ́, nǹkan t'àwọn ọmọdé máa ń rí fi ṣeré nínú fóònù ni àwọn géèmù tí oríṣìíríṣìí tó máa ń rí tẹ̀ àti àwọn nǹkan tí àwọn olóyìnbó máa ń pè ní kàtún. Àwọn eré bèbí tí wọ́n á máa rí wò lórí fóònù. Tí èmi bá ti fẹ́ fún ọmọ ní fóònù láti fi ṣeré, màá jókòó tí l'ẹ́gbẹ̀ẹ́ kò máa lọ lá fóònù t'èmi mọ́lẹ̀. Èmi ò ní owó tí ń fi ra fóònù mi. Bí ò bá sí fóónù, kò sí b'èèyan se fẹ́ le bí on bí on ṣe lè pè síta. Kò sí bí òun ṣe lè wá. Kò s'ẹ́ni tó lè pèèyàn. Ẹ̀yàn ò lè pèèyàn. Ẹ̀yàn ò lè pẹ́níkẹ́ni. Áá wá dà bí pé èèyàn wà ní òkùnkùn ayé. Bí fóònù ṣe jẹ́ ohun tí èyàn ò lè ṣe láì má lò nìyẹn. Ìdí nìyí t'émi ò kí ń fi fún àwọn ọmọdé ní fóònù tèmi.

Mo máa ń jẹ, mo jẹ́ gẹ́gẹ́ bí ènìyàn tó máa ń ṣe ẹ̀to ǹkan. Nítorí wípé bí ò bá ṣe tó láyé, gbogbo ẹ̀, gbogbo ile ayé èèyàn á di rádaràda. Ètò dára lọ́pọ̀lọpọ̀ kí ǹkan máa ba lè bá èèyàn ní òjìji. Ẹ̀to máa ń jẹ́ kí èèyàn ní ìmọ̀, ǹkan tí èèyàn bá ti fẹ́ ṣe. Kò ṣe pé èèyàn á kọ̀ ọ́, eyan a kan wo pé báyìí ló yẹ kó ṣe rí. Láì má ní ètò nínú.

Aago oríṣìíríṣìí ni a mọ nígbà ìsàn. Àmọ́ àwa Yorùbá a nífẹ̀ẹ́ sí ká máa ja ewé ká fi ṣe àgbo. Ewé láti inú òko ká fi ṣe àgbo, ká ká gbogbo ẹ̀ ko pọ, ká fi gbogbo wọn ṣe àgbo. Àgbo ibà wà, àgbo oríṣìíríṣìí wà. Fún òní àgbò ti èèyàn máa lò òní ṣe si àìsàn tí o bá n ṣe èèyàn. Èèyàn kò lè lo àgbo lásán, èèyàn lè lo àgbo ara ríro fún àgbo ibà kùjọ.

Bí mo bá ti fẹ́ wà, tí mo bá ti fẹ́ wà, tí mo ti fẹ́ dá wà, mo máa lọ sí inú yàrá mi. Màá sì tilẹ̀kùn mọ́rí. Bojẹ pe mo bá fẹ́ sùn ni màá sùn. Bo jẹ pe mo fẹ́ kàwé ni màá kàwé. Bo bá jẹ pe mo fẹ́ wà lórí ẹ̀rọ ayélujára ni màá wà lórí ẹ̀rọ ayélujára. Bí ènìyàn bá tí ń pè mí, màá ṣe bí ẹni pé mò ń sùn. Bí mò ṣe máa ń dá wà niyn, àbí tà lo, tàbí tí mo bá ti fẹ́ dá wà ronú, màá kan rọ́ra ti yàrá mi, màá tilẹ̀kùn yàrá mi. Màá rora wà ní inú yàrá nìkan máa ti gbogbo, gbogbo fèrèsé, màá tì wọ́n tí ẹni kankan ò ní le gbọ́. Tẹ́nìkankan ò ní le yọjú wò mí láti wá wọ̀n nǹkan tí mò ń se.

Ó ti ṣe díẹ̀ tí mo ti pàdé àwọn ọ̀rẹ́ mi nítorí wípé ibi tí mo wà sí yín, ilé tá wà sí yín ó jìnnà sí ibi tí àwọn ọ̀rẹ́ mi wà. Àwọn, àwọn ọ̀rẹ́ mi imi wà ní ilé ẹ̀kọ́ gíga yunifásítì. To jẹ́ wípé wón ti ní ọ̀rẹ́ imi níbẹ̀. Tẹ́ ye pé ekankan lá kan sọ̀rọ̀ ní ò, ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Mi sì ti ní ọ̀rẹ́ ní àdúgbò tí a kó wá yìí. Ìdí nìyí tẹ́ ye pé ó ti, tẹ́ ye pé èmi nìkan ni mo sì máa ń dá wà ní àkọ́kọ́ yìí. Àmọ́ tó bá, tó bá ti di oṣù kẹ́yìn ní ọdún yi, èyí tí ó jẹ́ December, a pàdé, a ṣè ìpàdé ọ̀rẹ́, a kí rawa.

Ìwàà ọmọlùàbì jẹ ìwàà tì àwọn òbì wàà tì màà ń kọ wà làtì ìlè. Àwọn ìwà ọmọlúàbí ni kí èèyàn jí láàárọ̀, kí èèyàn kúnlẹ̀ fún ìyá àti bàbá tó bí èèyàn lọmọ, kí èèyàn má jẹ ẹni tó ń sọ̀rọ̀ sábàlàgbà, ṣàkàṣàkà, ẹni tí ó ní ọgbọ́n tó gbọ́n nínú tó gbọ́n níta, ẹni tó ń bọ̀wọ̀ fágbà. Nìtòrì àṣàjù nì ẹnì ìyì tò yẹ kì à pọnlè à tì ọmọdè tì bọwọ fùn àgbà kì ì t'àgbà. Ìwé mímọ́ gà àn fọwọ́ sí ọwọ́ àwọn ọmọlúwàbí. Ọmọlúwàbí máa jì láàárọ̀, à kí àwọn òbí ẹ, à kúnlẹ̀ bó bá jẹ́ obìnrin, bó bá jẹ́ ọkùnrin, à dọ̀bálẹ̀, à tún inú ilé ṣe, a dáná fún àwọn òbí ẹ. Ọmọlúwàbí kò ní kọ̀rẹ̀kọ̀rẹ̀, kò ní kọ̀rẹ̀ èyí tí yóò bá àyé ẹ jẹ. Ọmọlúwàbí à sì ṣe dáadáa ní ilé-ìwé tó lọ̀, kò ní kẹ́gbẹ́kẹ́gbẹ́. Ọmọlúwàbí à sì tọ́jú àrà ẹ, à ní ìwà ìmọ́tótó, kò ní jẹ́ ọ̀bùn. Àwọn ìwà tí àwọn ọmọlúwàbí máa ń ní nìyẹn.

Kò sí ìgbà tí kò ń ṣe àkókò òjò, gbogbo ọdún lo ni àkoko òjò tí wọn bayii bayii òjò, òjò ń rọ lóòrèkóòrè ní ibi tí mo wà. Àkókò òjò tí mi ò lè gbàgbé ni ọjọ́ ta kò wá sí ìle wa, ni ọjọ́ àìkú. Òjò pa wá dé ibi tí a wà, gbogbo ẹru wa ni òjò pa. Gbogbo aṣọ wa, gbogbo bàtà wa ní, a, a, a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní sa wọn. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní sá wọn tí gbogbo ẹ, gbogbo ẹbẹ̀rẹ̀ẹṣin ní ń rùn nínú ilé. Ìdí ni èyí tí mi fi lè gbàgbé ọjọ́ ta a kó wá sí ilé tí wa.

Èmi ò kín fí tùràrí o, nítorí wípé mi lọ ṣọ́ọ̀ṣì aláṣọ ara lè mi ń lọ. Èmi ò kín lọ sọ́ọ̀ṣì àwọn aláṣọ èmi, àmọ́ ìyá mi máa ń fí tùràrí, nítorí wípé wá ní àwọn ń lọ sí sọ́ọ̀ṣì aláṣọ èmi. Wá sì máa sọ fún wọn pé turari máa ń lé àwọn èmi búburú kúrò láyìíká.

Mi o se ẹni ti o maa n jáde laṣalẹ tii máa lọ ba àwọn ọrẹ. Èmi máa ń dá wà ní àṣálẹ̀ ni torí èmi ò nífẹ̀ẹ́ sí ìrìn alẹ́. Àmọ́ nígbà tí mo wa ní ilé ẹ̀kọ́ yunifásítì, èmi àti ọ̀rẹ́ mi koríko sun, màá lọ sí ilé, a lè lọ ra ẹran súyà táwọn Hausa ń ṣe, a á rà, a rora máa fẹsẹ̀ rìn wá lé, a máa sọ bí ọjọ́ náà ṣe rí fún wa, bí lecturer, olùkọ́ wa bí ó ṣe lé àwọn kan síta nínú kíláàsì. Gbogbo e pátápátá la a máa sọ, ẹ̀ẹ̀kọ̀kan náà la sì máa ń pàdé lásalẹ̀ nígbà yẹn. Mi èrò bá ń ṣe irú ẹ̀ mọ́, nítorí pé èmi, èmi ò ń jáde lásalẹ̀ mọ́. Àti ìgbà tí mo ti kúrò ní ilé ẹ̀kọ́ gíga yunifásítì, èmi ò jáde lálẹ́. Èmi ò wa mọ̀ boya òun ṣé ń jáde lálẹ́ o.

Mo máa ń ra ǹkan lọ́jà àmọ́ tí owó tí mo bá fẹ́ fi lọ sọ́jà ò bá pọ̀ púpọ̀, màá ra ǹkan ládùgbò. Àwọn ìyá alátẹ kan wà ládùgbò wa tí wọ́n máa ń ta àwọn nǹkan kéékèèké tí èèyàn lè fi sáré lò nílé. Ibi tí mo ti máa ń ra ǹkan nìyẹn. Ti m ba ti lowo lo ọjà kisii, maa ra ladugbo.

Àwa ò ní ẹranko táa ń tọ́ ní ilé o. Àwọn ẹranko táwòn eeyán máa ń tó ní ilé ni aja, aja àti olongbọ́. Ṣùgbọ́n èmi ò nífẹ̀ẹ́ sí ìkankan nu wọn. Ọ̀rẹ́, ọ̀rẹ́, ọ̀rẹ́ ọ̀kan ni mo máa ń ṣe sí àwọn aja àti olóńgbò. Àwa ò ní àwọn aja, àwa ò ní ẹranko tó ń sin ní ilé rárá àti rárá.

Ìrìnàjò mi tó jìnnà jù tí mo lọ ni nígbà tí mo lọ ìlú Èkìtì. Mo kọ́kọ́ rò wípé wákàtí mẹ́ta la máa lò, àmọ́ wákàtí méje la padà lo lọ́nà. Gbogbo orí tí ń ta mi, gbogbo ìdí tí ń ta mi, mi ò léro wípé a máa lò tó àkókò yẹn ní ọ̀nà. Àti agogo méje láàárọ̀ ni mo ti jáde. Tí-- títí ìrọ̀lẹ́ ni mo fi dé Èkìtì. Ó ti re mí, mi ò lè jẹun mo kan lọ́ rọ́ra sùn nígbà tí mo dé ìlú Èkìtì.

Oṣù nínú ọdún tí mo fẹ́ràn jù ni oṣù August. Oṣù August jẹ́ oṣù tí wọ́n ti bí mi, ọjọ́ tí wọ́n, oṣù tí wọ́n bí mi sí ayé ayé. Oṣù August dẹ̀ jẹ́ oṣù tó máa ń mú òòrè lọ́pọ̀lọpọ̀ wá fún mi. Kò sí kí ọjọ́ bí mi máa kó fẹ́ wáyé, mà á rí òòre àgbà yanu ṣá. Iyì ìdí nìyìí tí mo fi fẹ́ràn òṣù August nínú gbògbò òṣù tó wà nínú ọdún niyẹn.

Bá mi na ọmọ mi kò dé inú ọlọ́mọ. Òwe tí mo nífẹ̀ẹ́ jù sí ni yẹn. Nítorí wipé ó dá kí ọmọ ní, kó ní ìwà ọmọlúàbí. Àmọ́, a lè ṣọ gbogbo àwọn ọmọ wa tán. Àwọn ọmọ mi wà to je wípé wọ́n máa ń yá tara wọn. Ìtumọ̀ òwe yìí ni pé, tó, tó bá ti fẹ́ ìwọ̀n díẹ̀ ni èèyàn máa ń, ni èèyàn máa fi ń kọ́ ọmọ lọ́mọ. Bó bá kọ́ ọmọ lọ́mọ nílẹ̀ Yorùbá, o níí fẹ ọmọ yẹn, o sì níí fẹ ìyá rẹ̀. Àmọ́ tó bá ti ń se ju, tó bá ti lọ na ọmọ lọ́mọ, tó bá ti lọ ri sí ọmọ lọ́mọ, ìyá rẹ ò ní ìfẹ́ sí o. Nítòótọ́ ni wọ́n máa ń sọ pé èèyàn kan ló ń bímọ, bí mọ, ìgbà èèyàn níi wo kò wa ṣe pé kí èèyàn wá fi ọmọ tiẹ̀ sílẹ̀, kó wá lọ máa rí sí ọmọ lọ́mọ. Òbí to ba bi ọmọ bẹ́ẹ̀ koni nife si ìdí nìyẹn táa máa ń fi sọ wípé "bá mi na ọmọ mi kò dé inú ọlọ́mọ".

Tí ìṣòro bá wà, wáyé ní ibi iṣẹ́, mo máa ń, mo máa ń yára gbọ́ ro, mo máa ń lọ́ra láti fi sí nítorí wípé ọ̀rọ̀ tí ẹ̀yàn bá sọ, sọ kò ṣe é kó mọ́. Ọ̀rọ̀ tí ẹyan bá sọ nígbà ìbínú kò ṣe é kó mọ́. Mà á wo nǹkan tí mo lè ṣe pàpàpá láti fi jẹ́ kí ìṣòro òun náà kó tètè búrí, kó tètè búrí mi, kó tètè kúrò, kó má jẹ́ ǹkan tó máa dí mi ní, ní ọwọ́ ní iṣẹ́, iṣẹ́ mi.

Bí mo bá pàdé èèyàn ní ọ̀nà, bó bá jẹ́ àgbàlagbà, màá kúńlẹ̀ kí wọ́n. Bó jẹ́ àárọ̀ ni mo pàdé àgbàlagbà ọ̀ún náà torí mo jẹ́ obìnrin, màá kúńlẹ̀, màá kí wọ́n wípé "Ẹ káàárọ̀ ma". Bó jẹ́ ọ̀sán tí bá rí àgbàlagbà lọ́nà, màá kúńlẹ̀ kí wọ́n "Ẹ káàsán ma". Bó sì jẹ́ alẹ́ ni mo pàdé àgbàlagbà lọ́nà, bó jẹ́ àgbàlagbà ọkùnrin, bó jẹ́ àgbàlagbà obìnrin, màá kí wọ́n "Ẹ káàsán ma, ẹ káalẹ́ má, ẹ káalẹ́ sir". To ba si je ge bi, eeyan to je ge bi egbe mi, maa ki "e kaaro o". Bó bá jẹ́ àárọ̀ ni mo pàdé ẹni náà lọ́nà, bó bá jẹ́ ọ̀sán náà ni "Ẹ káàsán", tó bá jẹ́ alẹ́ náà ni "Ẹ káalẹ́". Bí a ṣe máa ń kí èèyàn ta bá pàdé lójú ọ̀nà nìyẹn.

Àwọn òbí mi ni ó nípa lórí mi gidigidi. Àwọn òbí mi tó re mi láti kékeré títí tí mo fi dàgbà báyìí ni wón nípa lórí mi gidigidi. Ọlọ́run Elédùmarè tí ó sì dá ohun ayé náà nípa lórí mi gidigidi. Àmọ́ lẹ́yìn Ọlọ́run ló kọ àwọn òbí mi. Àwọn na nípa lórí mi gidi, àwọn lọ lọ rán mi lọ sí school, àwọn ló kọ́ mi bó ṣe rín, àwọn ló kọ́ mi bí wón ṣe ń sọ̀rọ̀, bí èèyàn ṣe lè jẹ́ ọmọlúàbí, bí èèyàn ṣe lè yaare ní àwùjọ. Àwọn ló ṣe ètò gbogbo ẹ̀. Àwọn òbí mi sì jẹ́ àwọn ẹni tí mi ì lè korò sí lẹ́nu. Lóòótọ́ ni bàbá mi ti kú ní ọdún tó kọjá, àmọ́ ìyá mi tó kù fún mi ní bàbá àti ìyá, mi ò lè korò sí wọ́n lẹ́nu. Gbogbo nkan tó bá sọ, àjọ máa gbéyè wò ó ni. Ẹ̀mí ò sì ń gbo wọn lẹ́nu. Ìyá mi jẹ́ ẹni tí mi lè tọ tí mi lè korò sí lẹ́nu tí wọ́n sì nípa lórí mi gidigidi.

Ríra ohun tẹ́lẹ̀ nínú ní ibi tí mo wà yìí, ó jẹ́ gẹ́gẹ́ bí ohun tó rọ̀rùn, àmọ́ nígbà tí gbogbo ẹ̀ ti gbówó lórí, ó jẹ́ ohunkan tí ó fẹ́ni rà díẹ̀ fún àwọn ènìyàn láti ṣe. Àyàfi ẹni tó bá ti ní iṣẹ́ gidi tí owó sì ń wọlé fún lórèkóòrè ni yóò sì le ra ohunkan tí ó ti wọ́n tó ti gbé pẹ́lé ní ayé òde òní.

Àṣà Yoruba ni mo gbúdọ̀ máa bá lọ nítorí wípé ọmọ Yoruba ni mí. Awa ọmọ Yoruba, a sì kí ń gbàgbé ìpìlẹ̀ wa, a kì í gbàgbé ibi tí a ti dìde, a kì í gbàgbé gbogbo ìtàn tí ó jẹ́ kí a jẹ́ ọmọ Yoruba, a kì í gbàgbé àṣà àti ìṣe wa.

Èmi ò kí ń sábà wọ ìbọ̀wọ́. Àfi tí n bá fẹ́ ṣe ǹkan tó dọ̀tí, boya mọ́ fẹ́ fọ ilé ìgbé ni mo màá wọ. Àwọn dókítà ló máa ń sábà wọ ìbọ̀wọ́, àmọ́ ìbọ̀sẹ̀ mo máa ń sábà wọ nítorí ó tùtù. Nítorí ó tùtù torí tí ń bá, èmi jẹ́gẹ́ bí ẹni tí ó pé òtútù máa ń tètè wọ̀ lára, òtútù máa ń mú mi sín, òtútù máa ń mú mi wúkọ. Àmọ́ ìbọ̀wọ́ yẹn èmi ò kí ń sábà wọ.

Àti ọdún kẹta sẹ́yìn ni mo ti lọ sí ilé ìkàwé tí mo lọ kàwé. Àti ọdún kẹta sẹ́yìn tí mo ti jáde ní ilé ẹ̀kọ́ yunifásítì ni mo ti dáwọ́ dúró láti kàwé. Ni moti, ìgbà yẹn náà ni mo ti ń lọ ṣe iṣẹ́ oríṣiríṣi ni mo ṣe iṣẹ́ àgùnbánirọ̀, ni mo lọ fún àgùnbánirọ̀ tí mo tún lọ ṣe iṣẹ́ olùkọ́ ni bẹ̀.

Àkọ́kọ́ ìkórè kan wà tí mo bá àwọn ìyá mi lọ ní ọdún tó kọjá. Ìkórè ọ̀wọ́n náà dùn. Wọ́n se oúnjẹ, wọ́n pa màálù, wọ́n pe àwọn eléré. Àwọn kan náà wá láti ìta tí wọ́n ń pè ní invited guests. Oríṣìíríṣìí a yín ọlọ́run. Wọ́n há ǹkan ọ̀pọ̀lọpọ̀ oríṣìíríṣìí síbí wọn gá iyọ̀, won ha maggi, won ha ike ìbomi oríṣìíríṣìí lo ṣe. Olùdásílẹ̀ ìjọ ìyá mi ló ń ṣe ìkórè yìí. Ìkórè àwọn ọmọ, àwọn ọmọ kéékèèké àwọn èwe ni wọ́n ń ṣe. Bí èmi náà ṣe fẹ́ kí a máa ṣì bí káwọn Kristẹni se ma,- kan ṣe máa ṣe ìkórè niyen.

Mo máa ń rántí ọ̀rọ̀ àṣìna mi nítorí wípé ohun tó bá ohun tó bá ń duni lọ́kọ̀ kì í tètè kúrò ní ọpọlọ ẹni. Ìdí nìyí tí mo máa fi ń ran rántí àwọn ọ̀rọ̀ àṣìna mi, èmi sì máa ń rántí kí n ba lè sọ fún ọmọlàkejì mi àbí àwọn ọmọ tí ò tíì tó mi kan mọ ba ṣe irú, kan mọ ba gbé irú ìgbésẹ̀ náà.

Ẹ̀rọ tí ń fa omi máa ń lo iná. Bí iná ò bá sí, ẹ̀rọ tí ń fa omi ò lè ṣiṣẹ́. Ero ti n fa omi won a ti ru gbogbo páìpù, wọn ti gbà gbogbo, wọn ti gbà owó gbogbo inú ilé. Bí ẹ́yàn bá ti tan ẹ̀rọ tí ń fa omi, omi á kọ́ máa wọ inú, gbogbo inú ilé láti ọ̀ṣọ́rọ̀. À- ẹni tó bá sì ń lo ẹ̀rọ if- ẹ̀rọ tí ń fa omi ni ó gbúdọ̀ tọ́jú rẹ̀. Ẹ́n- èèyàn lè sì tan ẹ̀rọ tí ń fa omi nígbà kúgbà, kí èèyàn sì máa fi í lẹ̀ fún ìgbà tó pẹ́. Bí wọ́n bá ti ṣe díẹ̀, kí èèyàn lọ pa. Bí èèyàn se ń lo ẹ̀rọ tí ń fa omi nìyẹn.

Ọ̀dọ ẹ̀gbọ́n ìyá mi ni mo ti máa ń lọ ìsinmi nígbà ẹ̀wẹ́. Bí, bí, bí ilé ẹ̀kọ́ bá ti, bí ilé ẹ̀kọ́ bá ti sinmi láti gba àwọn akẹ́kọ̀ọ́, ìyá mi a kó èmi àtàwọn àbúrò mi lọ sí ilé ẹ̀gbọ́n wọn, a sì lọ ṣeré. Ẹ̀gbọ́n, ìyá, ẹ̀gbọ́n ìyá mi ní ọjà ara ọjà tẹ́wọ́ni oríṣiríṣi sọ́ọ̀bù ilé ìtajà ní ọjà tó jápọ̀ mọ́ra wọn tí ọjà sì kún inú ẹrẹrẹ. Wàá mú wa lọ sí-- tá bá ti lọ sílé wọn, wà á fún wa ní oúnjẹ, wà á ra aṣọ fún wa, wà á mú wa lọ sí ọjà. Èmi tí mo jágbà, màá bá wọn ta jaà. Mo rántí tí, mo rántí wípé gbogbo ìgbà yẹn, wọn máa tó ra oúnjẹ nínú ọjà fún wa láti jẹ lọ́sàn. Baba ti de won ra bàtà fún wa, wa raso fún wa. Tẹ́wipe tí bá ti padà sí ilé ẹ̀kọ́ ní táàmù tó bá tẹ̀lé, àwọn èèyàn máa ń bẹ̀ mí wò pẹ̀lú gbogbo aṣọ tí mo bá wọ̀.

Èmi ò kí ń jẹ owó o. Èmi ò nífẹ̀ẹ́ gbèsè. Èmi ò nífẹ̀ẹ́ kí n jẹ owó rárá. Àmọ́ tó bá tó, tó bá di pé èèyàn jẹ owó, èèyàn á sán díẹ̀ díẹ̀. Èèyàn ò ní sálọ, èèyàn ò sì, èèyàn ò sì níí fi ẹni tí èèyàn jẹ ní gbèsè. Èèyàn o ní máa sá fún ẹni tí èèyàn jẹ ní gbèsè nítorí wípé ògùn ẹni ẹni, ẹni yẹn fi ṣe iṣẹ́ tó fi fún èmi, tó fi fún mi ní owó. Èmi ò sì fe ẹni, èmi ò sì ní fẹ́ jẹ́ abaramúré jẹ. Nítorí náà, màá ti sọ iye ìgbà tí màá san owó náà fún ẹni náà. Bo bá sì dí, sì di ìgbà náà, má rora máa san díẹ̀ díẹ̀. Èmi ò sì le yá owó tí mi bá ti ní ọ̀nà láti san padà. Bí èmi ṣe máa ń ṣe nìyẹn.

Èmi ò ní iṣẹ́ tí mò ń ṣe ní ọ̀wọ̀ lọ́wọ́ báyìí. Àmọ́ ká ní ibi iṣẹ́, ibi tí mo ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ ni mo sì ń ṣiṣẹ́ nísinyìí, a tó bí wákàtí kan àti ààbò tí màá lò fi dé ibi iṣẹ́ mi náà. Nítorí wípé ibi tí a kó wá yìí ó jìnnà gan sí ibi tí mo ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀. Ìdí nìyí tí a fi tó wákàtí kan àti àbò tí màá fi dé ibi iṣẹ́.

Àkókò òjò, ó máa ń kò kí ń jẹ́ kí òòrùn sábà máa ràn. Ẹni tó bá sì ní nǹkan tí ó fẹ́ f'òòrùn ṣe bí i kí ó fi sólàr táná kò ní le lo o nígbà òjò dáadáa. Àmọ́, ìgbà òjò máa ń mú kí, kí gbogbo ibi tutù, ojú ọjọ́ máa tutù tó jẹ́ gẹ́gẹ́ bí wípé kò ní-- orí ò ní máa fọ́yàn. Torí wípé tí òòrùn bá ràn bí eeyan bá sì wà níta, t'oòrùn bá mú kankankan, gbogbo orí a máa f'oọ́yàn, gbogbo ara máa r'oòyàn. Ẹ̀eyàn ò ní mọ̀ ǹkan t'eẹ̀yàn ń ṣe bí alára mọ́, ẹ̀eyan a kan fẹ́ sáré lọlé. Àmọ́ èyí tí mo-- tí mii tún fi nífẹ̀ẹ́ sí ìgbà òjò ni wípé, b'ẹ̀yàn bá sa aṣọ nígbà òjò kò kí ń tètè gbẹ. Irú àwà taa kò wá ní ọjọ́ mélòó sẹ́yìn ní ọjọ́ àìkú. A ti ń sa aṣọ wa látìgbà yẹn, aṣọ wa ò tí ì gbẹ. Bàa bá ti rí í pé ojú ọjọ́ ti ń ṣú, tí òjò fẹ́ rọ, aa tún ṣaré lọ síta, aa tún lọ ka aṣọ wa wọlé. Aṣọ ò kì n gbẹ nígbà òjò. Gbogbo ọ̀nà máa rí gbàgungbàgun. B'eẹ̀yàn bá si fẹ́ gbáradì, k'eẹ̀yàn sí ba lè gbádùn ìgbà òjò, ẹ̀eyàn máa ti múra sílẹ̀, eẹ̀yàn á tètè jí láàrọ̀, eẹ̀yàn á tètè dé lálẹ́, nítorí kí eẹ̀yàn má baa ṣùkú, kí eẹ̀yàn má baa fara pa nítorí ọ̀nà tí ò daa. Àmọ́, ìgbà òjò náà tún dára, nítorí wí pé, ọ̀pọ̀lọpọ̀ ohun, ohun ọ̀gbìn ló máa ń wù dáadáa nígbà òjò. Ọ̀pọ̀lọpọ̀ ohun ọ̀gbìn tó sì ń wù lẹ́ẹ̀yàn lè rílá, rírà ní, i, i, eẹ̀yàn lè rírà lọ́pọ̀ ní ọjà, nítorí wípé ìgbà ẹ̀ àti àsìkò ẹ̀ ni ẹ̀eyàn ń rírà. Ìdí níyì bí àwọn ẹ̀fọ́ oríṣiríṣi ẹ̀eyàn máa rírà. Níye iye kékeré, ẹ̀eyàn o ní ríra lọ́won. Ǹkan tí mo tún fi ṣí nífẹ̀ẹ́ sí ìgbà òjò nìyẹn. A ti wípé ní ìgbà òjò koríko tètè máa ń wù. Àwọn igbo to wa ni egbe ile wa ti mo ti so tele, nígbà ojo yìí lon bere si ni i wu. Gbogbo ẹ̀fọn oríṣiríṣi á wà láyìíká. Ẹ̀eyàn a ṣẹ̀ṣẹ̀ máa wá bí ẹ̀eyàn ṣe máa ṣe p'ẹ̀fọn ni. Àmọ́ bí ó bá ṣe lè tọ́jú àyíká rẹ, ẹ̀fọn ò ní pọ̀ púpọ̀. Àwọn ǹkan, àwọn ẹranko búburú náà bí okùn ilè náà yóò máa yọjú nígbà òjò. Bí ìgbà òjò ṣe rí nìyẹn lọ́dọ̀ tiwa.

Èmi máa ń mu omi gan, nítorí wípé àwọn dókítà olóyìnbo ti sọ fún wa pé ká máa mu omi púpọ̀, yóò máa fo àwọn ìdọ̀tí ara kúrò. Mo ti sọ bẹ́ẹ̀ tẹ-- mo ti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wípé, kọ́ọ̀pù mẹ́fà ni mo-- kọ́ọ̀pù mẹ́rin omi ni mo máa ń mu. Mo sì lè mu mẹ́fà nígbà òngbẹ. Tí oòrùn bá ti ràn kankan kan, mo máa mu omi ju kọ́ọ̀pù mẹ́rin lọ. Nígbà òtútù yí báyìí ni mo máa ń mu ike mẹ́rin. Àmọ́, to bá ti di ìgbà ẹ̀rùn tí gbogbo òórùn ṣe kankan kan, tí gbogbo ibẹ́ gbẹ́ tó-- tí òngbẹ́ dé, màá máa mu bí ike mẹ́fà sí ike mẹ́jọ omi lójúmọ́. Bí mo ṣe máa ń mu omi nìyẹn. Lóòótọ́ ni wọ́n sọ wípé ìwọ̀ntúnwọ̀nsí ni ìkan, àmọ́, mí mu omi dára púpọ̀. Bí èèyàn bá jẹun, kí èèyàn mu omi. Bí èèyàn jí láró, kí èèyàn mu omi. Bí èèyàn bá fẹ́ sùn, kí èèyàn mu omi. Kí èèyàn máa mu omi lóore kóòre. A máa jẹ́ kí gbogbo ara walẹ́ wọ̀ ọ́, a sì máa tú nǹkan tó wà ní àgọ̀ ara ṣe.

Abúlé tí mo mọ̀ ni abúlé tó, tó sì sún mọ́ mi náà ni, abúlé Adégbàyí. Abúlé pọ̀ janturu. Abúlé tí èmi ti wá, tí mo ti ṣẹ̀ wá. Òun náà ni àkọ́ràn. Ibẹ̀ náà sì lóko wá wà. Oko àwọn onífádé ibẹ̀ lóko wá wà. Àkọ́ràn sì jìn sí ibi tí mo wà. Àmọ́ abúlé tó sì sún mọ́ mi ni, abúlé Adégbàyí. Mo sì ti sọ tẹ́lẹ̀ wípé wọn ò jù márùn lọ níbẹ̀. Nínú abúlé wọn kì ń pọ̀. Ilé tó bá, tó tí abúlé yen bá tóbi gan, tí ilé sì pọ̀ níbẹ̀, ó lè, ilé un náà lè ma jù mẹ́wàá lọ. Bí abúlé ṣe máa ń rí ni. Abúlé ò dàbí, abúlé ò dàbí ìlú tó ti lajú. Ọ̀lajú ò sí lábúlé. Iyàtọ̀ abúlé àti ìlú ńlá nìyẹn. Àwọn àgbàlagbà, àwọn tó ń dá oko lọ máa ń wà ní abúlé. Iṣẹ́ tó máa ń yàn láàyò ni iṣẹ́ àgbẹ̀, iṣẹ́ gbẹ́gilére, iṣẹ́ àgbẹ̀dẹ. Gbogbo àwọn iṣẹ́ tó máa ń yàn láàyò ní abúlé náà nìyẹn. Kò sí iná lábúlé àfi o àfi nǹkan ọ̀sìn. Wọ́n máa ń ẹ lè ra ajá lábúlé, ẹ lè ri àwọn ẹyẹ lábúlé tó máa fo kiri. Adìẹ náà máa ń wà, wọ́n máa ń sin adìẹ. Àwọn nǹkan ọ̀sìn wọ́n máa ń ṣe lábúlé náà. Kò sí nǹkan púpọ̀ ní abúlé. Kódà àwọn tó bá ti, tí iyẹ wọn bá ti ṣí, wọn a máa lọ sí ìlú ńlá, wọ́n á kúrò lábúlé láti rí bí ayé ṣe ń rí.

Bí orun bá ti ń kùn èmi, èmi á sun nítorí wípé ẹ̀yàn ń dárun mọ́ ju. Ọlọ́run tó ṣẹ̀dá ọ̀run bí ó mọ wípé ẹ̀dá nílò ìsìnmi. Àwọn wákàtí tí mi kì í àwọn wákàtí tí mi kì í fi ń jáde ni ọjọ́ àbámẹ́ta. Èmi ò kí ń jáde lọ́jọ́ àbámẹ́ta àfi tí ọrẹ bá wá kí mi nílé. Ọjọ́ àbámẹ́ta ni mo máa fi ń sùn nítorí wípé mo ti fi gbogbo ọjọ́ nínú ọ̀sẹ̀ ṣiṣẹ́. Màá sì jókòó, màá jẹun, màá sùn, màá jí. Àwọn nǹkan tí mo máa ń ṣe lọ́jọ́ àbámẹ́ta nìyẹn. Tí bá fẹ́ sinmi, màá rora wọnú ọ̀dẹ̀ mi lọ, màá wọnú yàrá mi lọ. Àá ti ilẹ̀kùn mọrí. Gbogbo àwọn fèrèsé náà ni màá rti í. Màá pa gbogbo ẹ̀ dẹ̀, màá rora bọ́ sórí bẹ́ẹ̀dì mi tí i jẹ́ ibùsùn mi, màá rora sùn. Bí mo ṣe máa ń èmi ò kí i dárun mọ́ ju. Bó orub bá ti ń kùn mí, màá rọra fẹ̀gbẹ́ lélẹ̀, màá sùn. Tí mo bá wà ní ibi tí mi i tí lè fẹ̀gbẹ́ lélẹ̀, màá rọra gbórílé tábìlì, màá rọra sùn. Bó jẹ́ ìṣẹ́jú márùn-ún ni màá fi sùn ni, bó jẹ́ wákàtí kan ni ló gbà mí láyè láti sùn ni, mà á sùn. Èmi ò kí ń dárun mọ́ ju.

Bó bá ti dà aṣálẹ́, mo máa jókòó ti àwọn ẹbí mi, àwọn àbúrò mi àti ìyá mi. A jọ máa sọ̀rọ̀ bí a ṣe lo ọjọ́ náà, ǹkan tó ṣẹlẹ̀, ẹni tó bí wa nínú, ẹni tó mú ọ rẹ́rìn-ín, ǹkan táa ṣe fúnra wa tí ò da, àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. A jọ máa rẹ́rìn-ín. Ìgbà mìíràn tí a bá ti jọ jókòó papọ̀, màá mú ẹro ba ní sọ̀rọ̀ mi, màá rárá máa ṣè tẹ mi nínú yàrá. Bo bá sì tó àsìkò tí màá sùn, màá rorá gbé, màá rorá gbé ẹro ba ní sọ̀rọ̀ mi sílẹ̀. Màá sì lọ wẹ̀, màá mu omi, màá rorá bọ́ sórí ibùsùn mi, màá dẹ́sùn.

A ti kọ́ àgbà ní lílo fóònù lè gan, nítorí wípé ní, nígbà tí àwọn ń dàgbà, kò sí, kò sí lílo fóònù nígbà ayé tiwọn. Àmọ́, ìrú àwa tan bí ní aye ayé òde òní, a mọ bó ṣe ń lo fóònù dáadáa. Tí àwọn ti, tí àwọn àgbàlagbà bá fẹ́ lo fóònù, wà á pẹrú àwa, àwa ọ̀dọ́ báyìí káà tọ́ wọn sọ́nà láti lè lo fóònù òun náà. Lílo fóònù ò níra, àmọ́ torí àwọn ò mọ̀ ọ́ lò, ó níra díẹ̀ fún wọn, ó níra díẹ̀ fún àwọn àgbà. Màá si ṣàlàyé ni emi o kin ṣàlàyé pẹ̀lú èdè gẹ̀ẹ́sì mo ma ṣàlàyé pẹ̀lú èdè Yorùbá ko ba le ye wọn yeke yeke. Mo máa ń tún sọ bí ẹ̀ẹ̀mẹta fún wọn kàn ba lè rántí. Imi, ìgbà mẹ́ta tí ó bá ti nílò láti lo fóònù ni màá fi ṣàlàyé fún, táa ṣẹ̀ṣẹ̀ wá rántí. Bí àwọn àgbàlagbà ṣe rí nìyẹn. Wọ́n ṣòro kọ́ ní fóònù lílò.

Ní èrò mí, orin ìgbà yí kò fi bẹ́ẹ̀ dára tó bí orin àtijọ́. Nítorí wípé ìsọkúsọ ni àwọn tí wọn ń kọ orin ìsìn yìí, orin ayé òde òni ńkọ́ kò dẹ dára kí, kí, kò dẹ dára kí, kò dẹ dára kí, kí àwọn ọmọ kéékèèké máa gbọ́ orin ayé ìsìn yìí, nítorí wípé orin ayé ìsìn yìí ò mọ̀ ọgbọ́n wá. Orin ayé àtijọ́, ó máa ń kọ́ni l'ẹ́kọ̀ọ́, ó máa ń dání l'ẹ́kọ̀ọ́, ó sì tún máa ń mú ọgbọ́n wá.

Iṣẹ́ ilé kíkọ́ ò yi ṣe iṣẹ́ kékeré. Àwọn tó ń mọ̀ nípa ilé kíkọ́, iṣẹ́ ni wón ń ṣe. Ilé kíkọ́ máa ń gba iṣẹ́, ó máa ń gba akoko, ó sì tún máa ń gba owó. Gbogbo mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ yìí, o gbọdọ̀ fi gbogbo ara rẹ ṣe iṣẹ́ ilé. Aijebe ile oun o ni dúró dada.

Mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn lóòrèkóòrè nítorí wípé àwọn ǹkankan wà ní, ní agbègbè wa tí a máa ń gbé sọ́kàn tí ò sì yẹ ká gbé sọ́kàn. Ẹni tó bá sì ń ṣe, tó bá sì ń ṣe ìsọdọ̀tun ọkàn yóò rí pé ọkàn rẹ̀ máa fúyẹ́, àwọn ǹkan tí ò yẹ kó gbé sọ́kàn yóò kúrò, inú rẹ̀ yóò sì dùn. Àwọn ǹkan tó yẹ kó lè ro, tó yẹ kó lè fi sọ́kàn yóò máa fi wọ́n sọ́kàn. Tó bá ti ń ṣe ìsọdọ̀tun ọkàn lóòrèkóòrè, kò ní lè máa ro ohun búburú, yóò máa-- ǹkan tó máa wà nínú ọkàn rẹ̀ yóò jẹ́ ǹkan tí yóò jẹ́ kó lè tẹ̀síwájú ní ìrìnàjò ilé ayé rẹ̀.

Èmi ò tíì ní ibi tí mo máa ń lọ pàtó láti sinmi, àmọ́ ní inú ilé mi. Bí bá ti to ọjọ́ àbámẹ́ta, màá rorá wọnú yàrá mi lọ, màá lọ ra fẹ̀gbẹ́ lélẹ̀. Ọjọ́ tí bá ti, tí bá ti tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, màá rorá gbé lẹ̀, màá sùn. Mo lè sùn fún wákàtí mẹ́wàá. Ọjọ́ kan náà ni mo máa fi ń sinmi dáadáa. Ọjọ́ sin-- ọjọ́ àìkú, a lọ sí ilé ìjọsìn. Ọjọ́ náà mi kì í ráyè, mi kì í sábà ráyè láti fi sinmi dáadáa. Àmọ́ ọjọ́ àbámẹ́ta ẹ ni mo máa jókòó sílé tí máa sinmi.

Èmi ò kí ń sábà ṣe ọjọ́ ìbí alárinrin tí ó pariwo. Nínú ilé náà ni mo máa ń wà, táwọn ẹbí mi yóò kọrin, tí wọ́n kọrin ọjọ́ ìbí fún mi. Taa bá fẹ́ ṣe oúnjẹ náà a ṣe oúnjẹ. Bí mo bá fẹ́ pe ọ̀rẹ́ kan tàbí méjì, wọ́n á wá sílé mi wọn á gbé ǹkan wa fún mi. Ọjọ́ ìbí mi tó kọjá ní oṣù kẹjọ, mi ò pe èèyàn kankan, àfi àwọn ẹbí mi tí wọ́n sì bá wa, tí wọn sì bá mi yọ̀. Wọ́n lè jókòó, wọ́n lè ṣe oúnjẹ fún mi kí n jẹun, ká jọ rẹ́rìn, a lè wo tẹlifíṣàn, ẹ̀rọ̀ àwòrán mo lè wó. Tí mi ò bá wo ìyẹn náà, mo lè rọra fẹ̀gbẹ́ lélẹ̀ kí n sun. Kò sí ǹkan tí o tí yípadà nínú bí mo ti sé ń se ọjọ́ ìbí láti ọjọ́ yìí, kò tí sìí. Ká ní mo ti lẹ́hìn tí mò ń fẹ́ ni, a sì lè jáde ká mọ bí ọjọ́ ìbí náà yóò ṣe rí. Àmọ́, èmi nìkan sì ní ní àsìkò yí. Èmi àti ẹbí mi nìkan la ṣì máa ń ṣe ọjọ́ ìbí mi.

Oríṣiríṣi nǹkan la lè fi lé àwọn ọmọdé lọ́wọ́ kí inú wọn ba lè dùn. Àmọ́, ó ní nǹkan ti a tún lè fi lé àwọn ọmọdé lọ́wọ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ó ma-- ó tún ní iye àkoko tí eeyàn le tun fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lé àwọn ọmọ lọ́wọ́ kí wọ́n ba lè fojú sí ìwé wọn. Eeyàn le fún wọn ní àwọn ohun ìṣeré táwọn ọmọdé máa ń lò, won a fi ṣeré, inú wọn á dùn, ara wọn, ara wọn á yọ̀ mọ́yàn.

Ìpinnu tó yí ìgbé ayé mi padà ni, ìpinnu láti má ní, láti má ní oyún nígbà ìtọ́ àti láti lọ sí ilé ìwé láti parí ẹ̀ pẹ̀lú, pẹ̀lú ayọ̀ àtàlàáfíà. Nítorí wípé bí obìnrin tó ṣẹ̀ṣẹ̀ ń bá ilé ayé rẹ̀ bọ̀, tó bá lọ lóyún tí ò yẹ kó ní oyún, kí ìgbé àwo tó wọ̀, á máa jẹ́ kí ilé ayé nira fún irú obìnrin náà. Nígbà tí mo kéré ni mo ti sọ fún ara mi, ara mi ni wípé èmi á kàwé, màá sì ṣe dáadáa. Èmi ò ní kàwé kí wọ́n lọ fi pá mi, pálí mi sínú ilé tí màá wá darí gbogbo ayé mi sí ilé ìdáná. Mi àti bàbá mi náà ló gbà mí ní ìmọ̀ràn wípé obìnrin náà máa ń gbé ilé ayé ṣe ohun rere. Kò sí ohun, ohun tí mo sọ náà nígbà yẹn náà tí mo yí padà. Gbogbo ẹ̀ náà ni mo ti gbé ṣe. Inú mi sì dùn wípé mo tẹ̀lé ìmọ̀ràn wọn àti wípé ìpinnu mi tí mo ní nígbà yẹn ó jẹ́ ìpinnu tó yí ayé mi padà ṣe rere.

Oríṣiríṣi ọ̀nà ni mo ṣé máa ń ran àwọn ènìyàn lọ́wọ́. Ìrànlọ́wọ́ ò gbudo, ìrànlọ́wọ́ òún ṣe dandan ni kó jẹ́, owó ni èèyàn máa ń fún ẹni tó ní ìrànlọ́wọ́. Àwọn ẹlòmíràn, wọ́n ìrànlọ́wọ́ tó lè ṣe fún wọn ni kó gbà wọ́n nímọ̀ràn. Ẹlòmíràn, owó ni ìrànlọ́wọ́ tó lè ṣe fún wọn. Ta fún, fi fún wọn ní owó ló máa múnu wọ́n dùn, tó sì le jẹ́ wípé tó bá fún wọn lówó, o ti ṣe wọ́n níranlọ́wọ́ níyen. Elòmíì, oúnjẹ, fi fún wọn ní oúnjẹ, tún jẹ́ ìrànlọ́wọ́ pàtàkì tí èèyàn tún le ṣe fún ènìyàn. Kò wá n ṣe gbogbo ìgbà ni mo máa ń ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ẹni tó bá bèèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ mi. Nítorí wípé kò ń ṣe gbogbo ìgbà ni èèyàn máa ń ní owó lọ́wọ́. Kò ń ṣe gbogbo ẹni tó bá wá bá ẹ fún ìmọ̀ràn náà ni ó gbudọ̀ gbà ní ìmọ̀ràn. Kò sì, kò sì ń ṣe gbogbo ẹni tí ó bá wá, tó bá wá bá ẹ fún oúnjẹ náà ni èèyàn ń fún lóúnjẹ. Nítorí wípé kò ń ṣe gbogbo ìgbà náà ni èmi náà ní owó náà lọ́wọ́ àti oúnjẹ. Ayé sì le.

Ẹni tó ṣe pàtàkì lójú fún mi ni ìyá mi, mi má sì fẹ́ pàdé wọn. Tí wọ́n bá ti jáde, mo máa pàdé wọn pẹ̀lú kùnlẹ́, mà sì gba àpamọ́ wọn lọ́wọ́ wọn.

Gẹ́gẹ́ bi nkan to n sara lore, gegebi nkan to ye ka maa je loorekoore ọjà là tí ń ra ẹja. Kò sí ọ̀nà pàtó kan ta lè fi ṣe ẹja torí a le fi ẹja ṣe sínú ọbẹ̀ oríṣiríṣi. Kò sí ìgbà tí èèyàn kò sí le jẹ ẹja.

Iṣẹ́ ọwọ́ mìíràn tí n ba fẹ́ kọ́ ni bàtà híhun. Mo nífẹ̀ẹ́ sí bàtà híhun àti irun dídì. Ìgbà kan ni mo lọ n ko irun didi, amọ àgùbánirọ̀ tí mo fẹ́ ṣe àti nígbà tí bàbá mi bẹ̀rẹ̀ sí ní ṣàìsàn ni ò jẹ́ kí n lọ parí iṣẹ́ kíkọ́ irun tan lọ́wọ́ ọ̀gá mi nígbà yẹn.

Èmi ò, lọ́wọ́lọ́wọ́ èmi ò lọ sí ilé ìwòsàn. Ọlọ́run, ọba elédùmarè ò sì ni jẹ́ kí n rí nǹkan tí màá fi lọ sí ilé ìwòsàn. Tí n bá fẹ́ lọ sí ilé ìwòsàn síi, bóyá mo fẹ́ ra kun, ìyẹn ti, tí, ìyẹn tí n bá ti ní ọkọ lórí. Ilé, ilé ìwòsàn wà ní agbègbè mi, kò sì ju wá, kò sì tó wákàtí márùn-ún tí èèyàn ò fi dé ilé ìwòsàn náà bí èèyàn bá ń ṣàìsàn. Ẹni tó sì lè bá mi lọ náà ni ìyá mi, tàá sì jọ ń gbé ilé.

Ibi atin wẹ gbogbo inú ilé ló gbúdọ̀ ní ibi atin wẹ. Àwọn ilé abúlé nìkan ni wọ́n ò ní ibi tí wọ́n ti ń wẹ̀. Ìdí nìyí tí àwọn wolewole má ń fi lo ilé wọn wa muwon fún ìmọ́tótó.